Ẹni dáhùn bí ojú ọjọ́ agbègbè mi bo se yípadà níbi tí mò ń gbe ní ọdún yìí. Ohun tí ó yàtọ̀ ni pé, oun tó yàtọ̀ ni pé oru mú gidi báyìí níbi tí mò, tí mò ń gbé. Lágbègbè mi oru mú gidi nítorí pé ó ti ṣe díẹ̀ tí tójó rọ̀. Ẹ̀de mò ń pe tí kò, tójú ó bá rọ̀, ó máa ń fa, ó máa ń fa oru. So, ìgbà oru oun la wà báyìí níbí báyìí ó dè po púpọ̀ gan. Ó lè, ó dè lè. Ti e bá wà nínú ilé, tẹ bá ṣí wínd- ìgbà mìí gàn tẹ bá ṣí window gan, ẹ sì máa, oru yẹn ṣì a máa mú yín gidi to je pé ẹ má, ẹ má làágùn púpọ̀. So, and, ẹ ni láti ìgbà wo, o ti ṣe díẹ̀ náà, bí ọdún mélòó kan sẹ́yìn, òun ló ti bẹ̀rẹ̀ báyìí nítorí pé ìgbà òjò wa, kò wa predictable ìyẹn táwọn elede gẹ̀ẹ́sì máa ní predictable. Ó mean pé, a o lè sọ ní pàtó pé time báyìí, ìgbà báyìí ni òjò máa rọ̀. And odò, òjò yẹn fún ẹ gan tó bá fẹ́ rọ̀ báyìí, o máa ń jẹ́ kí agbára, ó máa ń gbá agbára, agbára òjò tó dè máa ń, ó máa ń dà ǹkan run gan ní agbègbè yẹn.

Ó ní ìgbà kan tí mo lọ sí ìlú Ìbàdàn. Ìgbà yẹn mo lọ sí ìlú Ìbàdàn, mo lọ kí àwọn, àwọn ará ti ẹbí mi tó ń gbé bẹ̀. Mo dẹ̀ tẹ̀lé wọn lọ sí, mo tẹ̀lé wọn lọ sí ọjà. Ọjà tí mo dẹ̀ lọ, ọjà yẹn oun na ń pè, ní won ń pè ní ọjà ọba. Ọjà ọba na ń pe bẹ. Ọjà to gbajumo ni, toripe ti àwọn eeyan mo gidi gan. Ó ní ọjà ọba. Wọ́n dẹ̀ ń ta àwọn nǹkan púpọ̀, àwọn nǹkan meremere, àwọn nǹkan oríṣìíríṣìí na ń tà ní ọjà ọba. Kò sí nǹkan tó fẹ́ rà, nǹkan, nǹkan ìlò ọbẹ̀ àti oúnjẹ tẹ́ẹ̀ lẹ̀ rí nbẹ̀. Nǹkan te bá nílò lẹ máa rí nbẹ̀. Bí iìsébẹ̀ yẹn, ìsébẹ̀ yẹn, iyọ̀, ata, ẹja, ẹran, wọ́n tún ń ta wọ́n ń ta irú. Mo rí, mo rí epo, mo rí òróró. Mo rí àwọn nǹkan tó je pé, mo rí ìrẹsì, ẹ̀wà, gbogbo nǹkan tó bá nílò oun lo wà ní ọjà ọba yẹn. Ó dà pé ọjọ́, ọjọ́ àlàmísì wọ́n ni wọ́n máa ń nájà ní ọjà ọba yẹn. Ẹtù ní ẹni tí, wọ́n, tó ọjọ́ àlàmísì gangan la máa ń nájà yẹ̀n.

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Umm, à, mo máa ń gba wọ́n-- mo máa ń gba owó àwọn ènìyàn, taa, láti ibikíbi tí wọ́n bá wà. Mo máa ń lo-- tí wọ́n bá wà níbi tó jìnnà, yára tí wọ́n bá ti wà níbi tó súnmọ́, súnmọ́, à, à, technology yẹn, um, ayára bí àṣà, ó ti jẹ́ kí nǹkan rọrùn fún wa. Mo máa ń lo nǹkan tí wọ́n ń pè ní bank transfer, bank-- transfer ti báǹkì. Ẹ̀rẹ̀ pé àwọn, àwọn tó wà ní báǹkì ló máa jẹ́ kí kíniyẹn lọ. Ẹ lè wà ní bí kan, wọ́n máa wà níbi tí wọ́n wà, wọ́n de máa s-- wọ́n máa fowó yẹn ránṣẹ́ sí mi. Iyẹn bank transfer. Óun ni mo máa, óun ni mo máa ń lo ìgbà mí. Mo máa ń gba owó gan-an gan tí bá ti ṣiṣẹ́ fún yàn tán, tàbí tí bá ti, yára tí mo bá ti ṣiṣẹ́ tàbí mo ti bá ta nǹkan fún yàn. Mo máa ń gba owó lẹ́sẹ̀kẹsẹ̀. Iyẹn payment after service. Ǹkan táwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ni yen. Mo máa ń gba.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Eh, iṣẹ́-- ìgbà mí iṣẹ́ máa ń pọ̀ gan, to je ẹyan o ni mo ǹkan tó fẹ́ ṣe. Só buh èmi gẹ́gẹ́ bí èyan tí mo jẹ́, tí iṣẹ́ bá ti pọ̀jù fún mi, tí bá máa pàrọ̀ ọkàn, mo máa ń kọ́kọ́, à, máa kọ́kọ́ fúnra mí ní sinmi náà. Máa kọ́ fúnra mí ní sinmi tó, tó dá. Bẹ́ẹ̀ yen, tí mo bá fúnra mí ní sinmi, mo máa ń gbọ́ orin. Ìgbà mí mo máa ń wo movie náà, máa wo film. À, àwọn nǹkan tí mo máa ń ṣe láti pàrọ̀ ọkàn nìyẹn. À, ìgbà mí mo máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run, mo máa ka.

Ìgbà orun jẹ́ ìgbà kan tó je pé, àwọn púpọ̀ nínú wa ò fi bẹ́ fẹ́ràn. Aa fẹ́ràn ìgbà orun nítorí pé ó máa ń fa orí fífọ́ nígbà mí. Fáwọn tán bá wà lábẹ́ òòrùn fún ìgbà díẹ̀, iyẹn nìkan ko. Ó de máa ń fa oru èmi gẹ́gẹ́ bí ẹni tí mo jẹ. Mi ò fẹ́ràn oru rárá, mi ò like e, mi ò, mo fi ìgbà kan fẹ́ràn oru rárá. So, ohun tí mo máa ń mu nígbà oru yìí, iyen tí ó oorun gbóná, mo ma n lo, mo máa ń lo fìlà. Ìyẹn ti, èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní face cap láti lè dáàbòbo wájú orí mi, orí mi àti iwájú orí mi. Mo máa ń mu omi nítorí pé omi dà gan. Nítorí pé ìgbà orun gbígbóná, ara èèyàn máa ń gbẹ, omi tó wà lára àwọn èèyàn máa ń tètè gbẹ. Àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè é ní dehydration, dehydrated period. So, omi lẹ́mi máa ń mu. Mo máa ń mu omi dáadáa láti lè fill-in àwọn omi tí ó ti gbẹ, mo máa ń mú omi. Mo de máa ń wà ní abẹ́ ibòji iyẹn toorun bá ti hàn. À, mo máa ń wà lábẹ́ ibòji tó máa fi, tó máa fi lọ. Mo de máa ń wọ àwọn aṣọ tí ó bá, àwọn aṣọ tó fẹ́lẹ́. Torí tí eeyan bá wọ àwọn aṣọ tó, àwọn thick cloth yẹn, oru yẹn máa, o máa pọ̀.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Báwo lo maa n, bose máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní, wọ́n ní ẹ, ìṣe dé ọmọ aláṣẹ jẹ. Ìṣe wà very, ó ṣe, ó jẹ́ ǹkan tó wà, tó ṣe pàtàkì gan láyé àwọn èèyàn. Te ba, ti eeyan ba se, won ní lè jẹ. So mo máa ń bọ̀wọ̀ fún àwọn ta tí, ta en, ta jo ń ṣiṣẹ́. Mo máa ń fi ọ̀wọ̀ bá wọn lò, bá wọn ṣiṣẹ́. Ǹkan temi màá ń ṣe nìyẹn. Mo máa ń, mo máa ń bọ̀wọ̀ fún gbogbo èèyàn láti rí i pé, mo máa ń bọ̀wọ̀ fún gbogbo èèyàn tó wà ní ibi iṣẹ́ mi.